Sọ fún wa nípa ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ọbẹ̀ tí èèyàn máa ń sè. Ó de jẹ́ ọbẹ̀ tí mo fẹ́ràn jù lọ. Ọbẹ̀ náà má a ń dùn gan, pàápàá jùlọ kí èèyàn bá fi ẹ̀gúsí jẹ iyán àti ẹran igbẹ̀ e, ó má a ń dùn gan. Ẹ̀gúsí jẹ́-- ó jẹ́ nǹkan funfun tí èèyàn máa ń rí níbi bàrà. Ọ máa ń gbin bàrà yẹn ni. Tán bá ti gbìn, tó bá ti gbó, ọ má ń ká, ọ má ń gé. Tán bá ti gé, ọ má ń là. Tán bá ti là, ọ má ń dojú ẹ dẹ̀ fún ìgbà díẹ̀, ọ má lọ wọ̀ lódò. Tán bá ti wọ̀, wọn ó mọ̀ jáde wọn ó ṣẹ̀. Tán wọn wá ti ṣẹ̀, wọn wà lọ. Tán bá ti lọ síi lubulubu. Lubulubu yen ni wọ́n má a ń sè ní ẹ̀gúsí tí èèyàn máa ń jẹ. Ọbẹ̀ náà má a ń dùn gan, ó má ń dùn gan, ó má ń fi jẹ òkèlè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Boya èèyàn le fii jẹ iyán, èèyàn le fii jẹ àmàlà, èèyàn le fii jeba.